Olúwa Ọlọ́run mi, àbọ̀ mi wà nínú rẹ̀. Gba mi, gba mi lá kí o sì tú mi sílẹ̀ lọ́wọ́ àwọn tí ń lé mi. Kí wọn, kí wọn o má ba fa ọkọ̀ mi ya gẹ́gẹ́ bí kìnnìún. Wọ́n, wọn yà pẹpẹ láìsí ẹni tí yóò gba mi. Olúwa Ọlọ́run mi, tí èmi bá ti, tí èmi bá ṣẹ̀ èyí tí ẹbí ti wà ní ọwọ́ mi, bí èmi bá ṣe ibi tí ẹni tí ń wà álááfíà pẹ̀lú mi tí mo já ọ̀tá mi lólè láì nídìí, nígbà náà jẹ́ kí ọ̀tá mi lé mi kí wọn sì mú mi. Jẹ́ kí ohun kì o tẹ mi, jẹ́ kí ohun kì o tẹ ọkọ̀ mi mọ́lẹ̀ kí wọ́n sì mú mi sùn nínú eruku. Dídé Olúwa nínú ìbínú rẹ, dídé lòdì sí ìrúnú àwọn ọ̀tá mi. Ji ọ́ lọ́run mi kéde òdodo. Kí ìpéjọpọ̀ àwọn ènìyàn yíká. Jọba lórí wọn láti òkè wá. Jẹ́ kí Olúwa ṣe ìdájọ́ àwọn ènìyàn. Ṣe ìdájọ́ mi Olúwa gẹ́gẹ́ bí òdodo mi, gẹ́gẹ́ bí ìwà òtítọ́ ẹni gíga jùlọ. Ọlọ́run òdodo, olódodo, ẹni tí ó ń wo inú àti ọkàn, tí ó ń mú òpin sí ìwà ipá, ẹni búburú tí ó sì ń pa àwọn olódodo mọ́. Àbọ̀ mi bẹ lọ́dọ̀ ọlọ́run. Ẹni tí ń ṣe ìgbàlà òtítọ́ ní àyà. Ọlọ́run ni onídàájọ́ òtítọ́. Ọlọ́run tí ń sọ ìrúnú rẹ̀ ní gbogbo ọjọ́. Bí kò bá yípadà, òun yóò pọn ìpadà rẹ̀ mú. Ó ti fa orun rẹ̀ lé iná. Ó ti mú, ó ti múra rẹ̀ sílẹ̀. Ó ti pèsè ohun ìjà ikú sílẹ̀. Ó ti pèsè ọfà iná sílẹ̀. Ẹni tí ó lóyún ohun búburú tí ó sì lóyún wàhálà ó bí èké jáde. Ẹni tí ó gbé òfin tí ó kọ jáde jí sí kòtò tí ó gbẹ́sílẹ̀. Wàhálà tí ó fa padà sórí iwa ipa rẹ̀ padà sórí ara rẹ̀. Èmi ó fi ọpẹ́ fún Olúwa nítorí òdodo rẹ̀. Èmi ó kọrin ìyìn sí Olúwa ọ̀gá ògo jùlọ.

Oluwa, Oluwa wa, orúkọ rẹ ti ní ìyi to, ní gbogbo ayé. Ìwọ ti gbé ògo rẹ gá ju àwọn ohun lọ. Láti ẹnu ọmọ ọwọ́ àti ọmọ ọmú ni o ti yan ìyìn nítorí àwọn ọ̀tá rẹ. Láti pa àwọn ọ̀tá àti àwọn olùgbésan lẹ́nu mọ́. Nígbà tí mo ran ohun rẹ, iṣẹ́ ìká rẹ, òṣùpá, ìṣẹ́ ìká rẹ, òṣùpá ati irawo, tí ìwọ ti gbé kalẹ̀. Kí ni ènìyàn tí ìwọ ro nípa rẹ̀? A ní Ọmọ Ènìyàn tí ìwọ ń ṣe ìtọ́jú rẹ̀. Ìwọ, ìwọ ń ṣe ni onírẹ̀lẹ̀ díẹ̀ ju Ọlọ́run lọ. Ìwọ sì dé ẹni Adé ògo àti ọ̀la. Ìwọ mú jẹ́ ọba lórí gbogbo iṣẹ́ ọwọ́ rẹ. Ìwọ sì fi ohun gbogbo sí abẹ́ ẹsẹ̀ rẹ, àwọn agbo àgùntàn àti àwọn màlúù àti ẹranko igbó, ẹyẹ ojú ọ̀run àti ẹja inú òkun àti ohun tí ń wẹ̀ nínú ọ̀pá òkun. Olúwa, Olúwa wa, orúkọ rẹ ti ní iyi to, ní gbogbo ayé. Èmi, èmi, èmi ó yìn ọ́ Olúwa pẹ̀lú gbogbo ọkàn mi. Èmi ó sì ti ìyanu rẹ gbogbo. Inú mi yóò dùn. Èmi mi, èmi, èmi yóò sì yọ nínú rẹ̀. Èmi ó kọrin ìyìn sí orúkọ rẹ. Ìwọ ọ̀gá ògo jù lọ. Àwọn ọ̀tá mi pẹ́yinda. Wọ́n kọsẹ̀ wọ́n sì ṣègbé níwájú rẹ. Nítorí ìwọ ti di òtítọ́ àti àwọn rán mi nú. Ìwọ ti jókòó lórí itẹ́ rẹ láti ṣe ìdájọ́ òdodo. Ìwọ ti ba orílẹ̀ èdè wí. Ìwọ sì ti gba ẹni búburú. Ìwọ ti yọ orúkọ wọn kúrò láì, láì àti láì láì. Ìparun, àìlópin àti ìbòrí àwọn ọ̀tá. Ìwọ ti fa àwọn ìlú wọn tu. A ní ìran tí wọ́n sì ti ṣègbé. Olúwa jẹ́ ọba títí láé. O ti gbé ìtẹ́ rẹ kalẹ̀ fún ìdájọ́. Òun yóò sì ṣe ìdájọ́ ayé ní òdodo. Yóò ṣe àkóso ènìyàn pẹ̀lú òdodo. Olúwa ní agbó fún àwọn tí a ní'lára ibi ìsádi ní àkókò ìponju. Àwọn tí ó mọ orúkọ rẹ̀ yóò gbẹ́kẹ̀lé ọ̀. Nítorí Olúwa kò kọ àwọn tó ń wá sílẹ̀. Kọ orin ìyìn sí Olúwa, tí ó ń jẹ́ ọba sí ní Sioni. Kéde láàárín àwọn orílẹ̀-èdè ohun tí ó ṣe. Nítorí ẹni tí ń gbé ṣán, ẹ̀jẹ̀ rántí. Óun kò kọ ẹkún àwọn tí a pọ́n lójú. Olúwa, wo bí àwọn ọ̀tá ṣe ń ṣe inú níbìní sí mi. Ṣàánú, kí o sì gbé mi sókè kúrò ní ẹnu ọ̀nà ikú. Kí èmi kí ó lè sọ tí ìyìn rẹ ní ẹnu ọ̀nà àwọn ọmọbìnrin Sioni àti láti máa yọ nínú ìgbàlà rẹ̀. Àwọn orílẹ̀-èdè ti jí sí kòtò tí wọ́n ti gbẹ́. Ẹ̀ṣẹ̀ wọn ni àwọn tí wọ́n dè sílẹ̀ kọ́. Àmọ́ Olúwa, nípa òdodo rẹ àwọn ènìyàn búburú ni a dẹkùn mú nípa iṣẹ́ ọwọ́ wọn. Àwọn ènìyàn búburú ni a ó dá sílẹ̀, ìṣà òkú ni a ó dá sílẹ̀, dá sí, dá.

Ìyá ti ṣe Olúwa tí ìwọ fi dúró ní òkè rere. Ìyá ti ṣe tí ìwọ fi ara rẹ̀ pamọ́ nígbà ìpọ́njú. Nínú àrékérekè ni èèyàn gbogbo ti mú àìlera. Ẹni tí ó mú nínú ìdẹ́kun àrékérekè. Nítorí èèyàn, ènìyàn gbogbo sógo ìfẹ́ inú ọkàn rẹ̀, inú ọkàn rẹ̀. Ó bùkún olójú kòkòrò. Ó sì kẹ́gàn, ó sì kẹ́gàn Olúwa. Ẹ̀níyàn gbogbo kò lè rí nínú ìgbéraga rẹ̀. Kò sí ayé fún Ọlọ́run nínú gbogbo èrò rẹ̀. Ọ̀nà rẹ̀ gùn rẹ́gẹ nígbà gbogbo. Òun gbéraga, òun fi, òun fín rẹ̀, òun fi òfin rẹ̀ sí ìjìnnà sí i. Òun ń kẹ́gàn àwọn ọ̀tá rẹ̀. Òun wí, òun wí fún ara rẹ̀, kò sí ohun tí ó lè mímí. Inú mi yóò máa dùn nígbà gbogbo. Èmi kò sí ní, ní wàhálà. Enu rẹ̀ kún fún ẹ̀gún àti ìrò àti ìtànjẹ. Wàhálà àti ohun búburú wà lábẹ́ àhan rẹ̀. Ó lù gò ní bùbá ní tó sọ, nítósí ìletò. Ó. Ọba ní, ọba nínú bùbá bí kìnnìún nínú pàntí. Ó bá nínú bùbà láti mú àwọn aláìní ìrun wọn. Ó mú àwọn aláìloluranlọ́wọ́. Ó sì wọ, ó sì mù wọ́n lọ sínú àwọn rẹ̀. Ọba, ó rẹ ara rẹ̀ sílẹ̀ kí tálákà bá lè bọ́ sí ọwọ́ agbára rẹ̀. Ó wí fún ara rẹ̀, Ọlọ́run ti gbàgbé. Ó pa ojú rẹ̀ mọ́. Òun kí yóò rí láéláé dìde Olúwa. Gbé ọwọ́ rẹ̀ sókè Ọlọ́run. Má ṣe gbàgbé, má ṣe gbàgbé àwọn olùkọ́njú. Ẹ̀sẹ̀ tí, èéṣe tí èèyàn gbogbo ṣe kẹ́gàn Ọlọ́run. Èéṣe tí ó fi wí nínú ọkàn rẹ̀, ara rẹ̀. Kò ní pé mi, kò ní pé, kò ní pé mi láti ṣe ìṣirò. Ṣùgbọ́n ìwọ Ọlọ́run ni yóò rí wàhálà àti ìrora. Ìwọ rò, ìwọ rò láti fi sí ọwọ́ rẹ̀. Tálákà fi ara rẹ̀ jì fún ọ. Ìwọ ni olùránlọ́wọ́ àwọn aláìní bàbá. Ṣe apá àwọn, ṣe apá àwọn ènìyàn buburu àti ènìyàn ibi. Pè é láti wá sírò fún wíwa ìka rẹ̀, àti wá, àti tí a kò lè rí Olúwa. Jẹ́ kí ọba láé àti láéláé àwọn orílẹ̀ èdè yọ̀ọ́ sẹ́gbẹ̀ẹ́ lórí ilé rẹ̀. Ìwọ gbọ́ Ọlọ́run. Ìwọ gbọ́ Olúwa. Ìfẹ́ àwọn tí a ní lára. Ìwọ gba wọ́n ní ìyànjú. Ìwọ sì gbọ́ ìgbẹ́ wọn láti ṣe ìdájọ́ àwọn aláìní bàbá àti àwọn tí a ní lára. Kí ọkùnrin tí ó wà ní ayé, kí ó má ṣe dẹ́rù bà mí mọ́.

Ìgbẹ́kẹ̀lé mi wà nínú Olúwa. Báwo ni ìyín ló ṣe sọ fún ọkàn mi pé fò gẹ́gẹ́ bí ẹyẹ lọ sí orí òkè rẹ̀? Wò ó, nítorí náà ènìyàn búburú fa ọfà rẹ̀, wọ́n sì ti fi ọfà wọn sí ojú òkun láti tàfa níbi òjìji, sí aya ẹni ìdúróṣinṣin. Nígbà tí ìpìlẹ̀ bá bàjẹ́, kí ni olódodo yóò ṣe? Olúwa ń bẹ nínú tẹ́ḿpílì mímọ́ rẹ̀, Olúwa ń bẹ lórí ìtẹ́ rẹ̀ ní ọ̀run. Ó ń wo àwọn ọmọ ènìyàn, ojú rẹ̀ ń yẹ wọ́n wò. Olúwa ń yẹ olódodo wò, ṣùgbọ́n ènìyàn búburú àti àwọn tí ó fẹ́ ìwà ipá ni ọkàn rẹ̀ kórìíra. Sí orí àwọn ènìyàn búburú ni yóò rọ̀jò ẹ̀hìn iná àti ìmí-ọjọ́ tí ń jó, àti ìjì gbígbóná tí yóò jẹ ìpín wọn. Nítorí olódodo ni Olúwa, ó fẹ́ràn òdodo, ẹni ìdúróṣinṣin yóò sì rí. Áàmin. Ran wá lọ́wọ́, Olúwa. Nítorí ẹni ìwà bí Ọlọ́run kò sí mọ́, olótítọ́ tí kò ra kúrò láàrín wọn. Àwọn ènìyàn olúkùlúkù ń paro fún aládùúgbò rẹ̀. Ètèke wọ́n ń sọ ẹ̀tàn kí Olúwa kí ó gé ètèke wọn àti gbogbo àwọn ìfọ̀nu tí ó wí pé àwa ó borí pẹ̀lú àwọn wa. Àwa ni ète wa, ta ni ọ̀gá wa? Nítorí ìnira ìnilára àwọn aláìlágbára àti ìkérora àwọn aláìní, èmi yóò dìde nísinsìnyí ni Olúwa wí. Èmi yóò dàbòbo àwọn lọ́wọ́ àwọn tí ń ṣe àrankàn wọn. Ọ̀rọ̀ Olúwa sì jẹ́ aláìlábùkún gẹ́gẹ́ bí fàdákà ti ayọ́ nínú ìlérù amọ̀ tí aṣọ di mímọ́ nígbà méje. Olúwa, ìwọ yóò pawá mọ́ kí ó sì gbá wa lọ́wọ́ àwọn ẹniyàn wọ̀nyìí títí lái. Àwọn ènìyàn búburú ń rìn ìrìn fàárí kiri nígbà tí wọ́n ń bọ̀ wọ́ fún òsì láàrín àwọn ènìyàn. Yóò ti pẹ́ tó, Olúwa. Ìwọ ò wa gbàgbé mi títí lái Yóò ti pẹ́ tó tí ìwọ yóò máa fi ojú rẹ pamọ́ fún mi. Yóò ti pẹ́ tó tí èmi ò máa ba ẹro mi já àti ní ojoojúmọ́ ni èmi ní ìbánujẹ́ ní ọkàn mi. Yóò ti pẹ́ tó tí àwọn ọ̀tá mi yóò máa borí mi. Wọ́ mi kí ó sì dà mí lóhùn. Wò mí kó sì dà mí lóhùn, Olúwa Ọlọ́run mi. Fi ìmọ́lẹ̀ fún ojú mi kí èmi ó máa sùn ọ̀run ikún. Ọ̀tá mi wí pé èmi ti ṣẹ́gun rẹ̀. Àwọn ọ̀tá mi yóò yọ̀ tí mo bá subu. Ṣùgbọ́n mo gbẹ́kẹ̀lé ìfẹ́ rẹ tí kì í kùnà. Ọkàn mi ń yọ̀ nínú ìgbàlà rẹ. Èmi yóò máa kọrin sí Olúwa nítorí ó dára sí mi. Áàmin.

Aṣiwèrè wí nínú ọkàn rẹ̀ pé kò sí Ọlọ́run. Wọ́n díbàjẹ́, iṣẹ́ wọn sì, iṣẹ́ wọn sì burú. Kò sí ẹni kan tí yóò ṣe rere. Olúwa sì boju wòlẹ̀ láti ọ̀run wá lórí àwọn ọmọ ènìyàn. Ó yá, ó le rí ẹni tí òye yé. Ẹnikẹ́ni tó ń gba Ọlọ́run, gbogbo wọn sì ti yípadà, gbogbo wọn sì ti díbàjẹ́. Kò sí ẹnikẹ́ni, kò sí ẹni tó ń ṣe, kò sí ẹni tó ń ṣe rere. Kò sí ẹni kan. Ǹjẹ́ olùṣe búburú kò ra ní ìmọ̀. Àwọn tí ó pa ènìyàn mi jẹ bí ẹni ń jẹun. Wọn kò sì képe Olúwa. Wọ́n wá, wọ́n wà níbí, wọ́n wà níbẹ̀ tí a bò mọ́lẹ̀ pẹ̀lú èrò. Nítorí Ọlọ́run wá ní àwùjọ, àwùjọ, àwùjọ, àwùjọ àwọn olódodo. Ẹ̀yin olùṣe búburú dà èrò àwọn tálákàrò. Ṣùgbọ́n Olúwa yé àbọ̀wọ̀n Ìgbàlà awọ̀n Israẹli yóò sì, yóò ti síòní wà. Nígbà tí Olúwa bá mú ìkólọ àwọn, nígbà tí Olúwa bá mú ìkólọ àwọn ènìyàn rẹ̀ padà, jẹ́ kí Jakọbu kí, jẹ́ kí Jakọbu kí ó yọ, kí inú Israẹli kí ó dùn. Olúwa, ta ni yóò máa ṣe àtìpó nínú àgò rẹ? Ta ni yóò máa gbé nínú òkè mímọ́ rẹ̀? Ẹni tí ń rìn déédéé tí ó sì ń sọ òtítọ́ láti inú ọkàn rẹ̀. Tí ó ń kọ́ fí, tí ó kọ́ fí àwọn rẹ̀ sọ̀rọ̀ ẹni lẹ́yìn tí kò ṣe ibi sí aláyo tòógbò rẹ̀, tí kò sì sọ̀rọ̀ ẹ̀gàn sí ẹni kejì rẹ̀ ní ojú, ní ojú rẹ̀, ní ojú rẹ̀ ẹni tí ènìyàn kẹ́niyàn di kígàn. Ṣùgbọ́n ó bowọ̀ fún àwọn tí ó bẹ̀rù Olúwa. Ẹni tí ó búra sí ibi ara rẹ̀, àní tí kò yì, tí kò sì yípadà, tí ó ń ya ni lọ́wọ́ láìṣe ẹlẹ́, tí kò sì gba àbẹ̀tẹ́lẹ̀ lòdì sí aláìlẹ́sẹ̀. Ẹnikẹ́ni tí ó bá ṣe èyí ni àkí yóò mi láéláé.

Pa mi mọ Ọlọ́run, nítorí nínú rẹ ni àbọ̀ mi wà. Mo n sọ fún Olúwa, ìwọ ni Olúwa mi, lẹ́yìn rẹ èmi kò ní ìrẹ̀ kankan sí àwọn ènìyàn tí ó wà ní ayé. Àwọn tí àwọn ni ológun nínú èyí tí ayọ̀ mi wà. Àwọn ni ológo nínú èyí tí ayọ̀ mi wà. Ìṣòro àwọn wọn ni yóò pọ̀ si, àní àwọn tí tó Ọlọ́run mìíràn lẹ́yìn, tí ń tọ́ Ọlọ́run mìíràn lẹ́yìn. Ẹ̀bọ̀ ohun mímu, ẹ̀bọ̀ ohun mímu ẹ̀jẹ̀ wọn ni èmi kì yóò ta sílẹ̀. Bẹ́ẹ̀ ni èmi kì yóò dá orúkọ wọn lẹ́nu mi. Olúwa ni ìpín ìní mi tí mo yàn àti àgọ́ mi. Ó ti pa ohun tí í ṣe tèmi mọ́, ó kún àlá elé ti bọ́ sí ọ̀dọ̀ mi ní ibi dídára. Nítòótọ́ mo ti ní ogún rere. Èmi yóò yin Olúwa, ẹni tí ó gbà mí ní ìyanjú. Ni òru ọkàn mi ń bá mi sọ̀rọ̀. Mo ti gbé Olúwa síwájú mi nígbà gbogbo nítorí ó wà ní ọwọ́ ọ̀tún mi, a kì yóò mí mi. Nítorí èyí, ọkàn mi yọ̀, àwọ̀ mi pẹ̀lú hun fọ́fáyọ̀. Ara mi pẹ̀lú yóò sinmi ní àbọ̀. Nítorí ìwọ kò ní fi ọkàn sílẹ̀ nínú ìṣà òkun tàbí kí ìwọ jẹ́ kí ẹni mímọ́ rẹ kí orí ìdíbàjẹ́. Ìwọ ti fi ipa ọ̀nà ìyẹ́ hàn mi. Ìwọ yóò kun mi, ìwọ yóò kun mi pẹ̀lú ayọ̀ ní iwájú rẹ pẹ̀lú ìdùnnú ayérayé ní ọwọ́ ọ̀tún rẹ, ní ọwọ́ ọ̀tún rẹ. Gbọ́ Olúwa, ẹbẹ̀ òtítọ́ mi, fetí sí ìgbín mi, fetí sí àdúrà mi tí kò ti, tí kò ti ètè ẹtan jade. Kí ìdáláre mi wá láti ọ̀dọ̀ rẹ, kí ojú rẹ kí ó rí ohun tí ó tọ́, ìwà tí ó dán ayé mi, aya mi wò. Ìwọ sì bẹ́ mi wò ní òrùn, ìwọ ó sì ti wádìí mi, ìwọ tí yọ̀ rí ohunkóhun, ìwọ, ìwọ kì yóò rí ohunkóhun. Èmi ti pinnu pé ẹnu mi kì yóò ṣẹ̀ bí ó ṣe, bí ó ṣe ti iṣẹ́ ènìyàn nípa ọ̀rọ̀ ẹnu rẹ̀. Èmi ti pa ara mi mọ́ kúrò ní ọ̀nà àwọn ikà. Irin mi ti jẹ mọ́ ọ̀nà rẹ, ẹsẹ̀ mi kì yóò yọ̀. Èmi ń ké pe ọ́ Olúwa Ọlọ́run nítorí tí ìwọ yóò dà mí lóhùn. Da eti rẹ sí i kí ó sì gbọ́ àdúrà mi. Fi iṣẹ́ hun yánu ìfẹ́ ńlá rẹ hàn. Ìwọ tí ó fi ọwọ́ ọ̀tún rẹ gba ọwọ́ tí ó gbẹ́kẹ̀lé ọ̀la lọ́wọ́ àwọn ọ̀tá tí ó dìde sí wọn. Pa mi mọ̀ bí ẹ̀yin ojú rẹ, fi mí pamọ́ sí abẹ́ òjìji iye apá rẹ lọ́wọ́ àwọn ènìyàn búburú tí ń fòòró mi kúrò ní ọwọ́ àwọn ọ̀tá apánì tí yóò yin mí ká. Wọn pa ọkàn mi aláìlánu wò, wọ́n mọ̀, wọ́n sì fi ẹnu wọn.

Mo fẹ́ wọ Olúwa gbára mi. Olúwa ni àpáta àti odi mi àti olùgbàlà mi. Ọlọ́run mi ni apata mi-- àpáta mi, ẹni tí mo fi ṣe ibi isaadi mi. Óun nií àpáta abo àti wọ ìgbàlà mi àti ibi isaadi mi. Mo ké pe Olúwa, ẹni tí ìyẹn fún à ọ̀ sì gbà mí lọ́wọ́ àwọn ọ̀tá mi. Ìrora, ikú, yimika àti èsan òhun àwọn ènìyàn búburú dáríba mi. Òkun isà òku yimiká, ikekun ikú doúkọ mi nínú ìpọ́njú. Mo ké pe Olúwa, mo sunkún--mo sunkun-- mo sokun sí Olúwa mi fún ìrànlọ́wọ́ láti inú temple rẹ̀. Ó gbọ́ ìgbẹ́ mi, ẹkún mi wá sí iwájú rẹ̀, sí inú etí rẹ̀. Ayé wárìri, ó sì mi títí. Ìpìlẹ̀ àwọn òkè gíga sì sidì, àwọn wárì nítorí tí òun ń bínú. Ẹfin tí ìwọ imú rẹ̀ jáde wá, iná ajónirun tí ẹnu rẹ̀ jáde wá. Eyín iná bú jáde láti inú rẹ̀. Ó pin àwọn re, ó sì jáde wá. Àwọ̀ sánmọ́ dúdú sì wà ní abẹ́ ẹsẹ̀ rẹ̀. Ó gun orí kẹ́rúbù, ó sì fò. Ó ń ràbàbà lórí iye- apá afẹ́fẹ́. Ó fi okùnkùn ṣe ibojì rẹ̀, ó fi ṣe ibori rẹ̀, yí ara rẹ̀ ká. Kukuru, ku-ku-ru-ku-ku ọjọ́ dúdú ni ojú ọ̀run nípa ìmọ́lẹ̀ iwájú rẹ̀. Àwọ̀ sánmọ́ sísu dúdú rẹ̀ kọjá lọ pẹ̀lú yínyìn àti ìyàn iná. Olúwa sọ ara rẹ̀ láti ọ̀run wá. Ọ̀gá Ògo sì fò ọ̀hun rẹ̀ yínyìn àti ẹ̀yín iná. Ọ̀tá àwọn ọ̀fà, ó ta àwọn ọ̀fà rẹ̀, ó sì tú àwọn ọ̀tá náà ká. Ó fa mọ̀nàmọ́ná ńlá ofa monamona la sídá wọn ru A sì fi ìsàlẹ̀ àwọn okun hàn, a sì rin àwọn ìpìlẹ̀ ayé nípa ìbáwí rẹ̀ Olúwa. Nípa fífún ẹ̀mí ìwọ imú rẹ̀. Ó sọ̀kalẹ̀ láti ibi gíga, ó sì di mímú. Ó fa mi jáde láti inú omi jíjìn. Ó gbà mí kúrò lọ́wọ́ ọ̀tá mi alágbára láti ọwọ́ àwọn ọ̀tá tí ó lágbára jù fún mi. Wọ́n dojúkọ mi ní ọjọ́ ìpọ́njú mi, ṣùgbọ́n Olúwa ni alátileyin mi Ó mú mi jáde wá sínú ibi ńlá. Ó gbà mí nítorí ó ní inú dídùn sí mi. Olúwa ti wà sí mi gẹ́gẹ́ bí òdodo mi, gẹ́gẹ́ bí mímọ ọwọ́ mi. Ó ti fi ère fun mi fún mi nítorí mo ti pa ọ̀nà Olúwa mọ́. Èm ko- Emi- Emi i kò ṣe búburú nípa ìyípadà kúrò lọ́dọ̀ Ọlọ́run. Gbogbo òfin rẹ̀ ni mo wa niwaju mi-- ni ó wà níwájú mi. Èmi kò sì yípadà kúrò nínú ìlànà rẹ̀. Mo ti jẹ́ aláìlẹ́gbẹ́ lẹ́bi níwájú rẹ̀. Mo sì para mímọ́.

Olúwa, san esan fún mi gẹ́gẹ́ bí òdodo mi, gẹ́gẹ́ bí mímọ ọwọ́ mi níwájú rẹ fun oloti to. Fún olótítọ ni ìwọ, ó fi ara rẹ̀ hàn ní olótítọ. Sí alá ìlẹ́ bí, ìwọ ó fi ara rẹ̀ hàn ní alá ìlẹ́ bí. Ni ọlọ́kan mimo, ó fi ara rẹ̀ hàn ní ọlọ́kan mimo. Ṣùgbọ́n tí ọlọ́kan wíwọ, ìwọ fi ara rẹ̀ hàn ní òróró. O pa onírẹ̀lẹ̀ mọ̀, ṣùgbọ́n o rẹ àwọn tí ń gbéraga sílẹ̀. Ìwọ Olúwa, jẹ́ kí fìtílà mi kí ó má tàn Ọlọ́run mi, yín òkùnkùn mi padà sí ìmọ́lẹ̀ pẹ̀lú ìrànlọ́wọ́ rẹ. Èmi sáré tó kún lọ. Pẹ̀lú Ọlọ́run mi, mo lè fo odi kan. Bi o se ti olorun mi ona re pe ati ri idi oro oluwa. Òun ni àpáta àbò mi fún gbogbo àwọn tí ó fi ṣe àbò. Nitori tani se olorun bi o se oluwa. Taàní àpáta bí kò ṣe Olúwa wa? Ọlọ́run ni ẹni tí ó fi agbára dì mi ní àmúre, ó sì mú ọ̀nà mi pé. Ó ṣe ẹsẹ̀ mi gẹ́gẹ́ bí ẹsẹ̀ àbò, àgbọ̀n. Ó jẹ́ kí n le dúró lórí ibi gíga. Ó kó ọwọ́ mi ní ogun jíjà. Ó kó ọwọ́ mi ní ogun jíjà. Apá mi dètè ọ̀run ìdè. Ìwọ fi àṣá ìṣẹ́gun rẹ fún mi. Ọwọ́ ọ̀tún rẹ gbé mi dúró àti ìwà pẹlẹ́ rẹ sọ mí di ńlá. Ìwọ sọ irin ẹsẹ̀ mi di ńlá ní ìsàlẹ̀ mi. Kí kókó ẹsẹ̀ mi má ṣe. Èmi le pa àwọn ọ̀tá mi, èmi sì ba àwọn. Èmi kọ̀ sí padà lẹ́yìn àwọn tití àfi run wọn. Emi sa won si obe ti won ko fi le di e. Wọn ń ṣubú ní abẹ́ ẹsẹ̀ mi nítorí ìwọ fi agbára dì mi ní àmúre fún ogun náà. Ìwọ ti mú àwọn tí ó dìde sí mi tẹríba ni abẹ́ ẹsẹ̀ mi. Ìwọ yí eyín àwọn ọ̀tá mi padà sí mi. Èmi sì pa àwọn tí ó kórìíra mi hàn. Wọn kígbe fún ìrànlọ́wọ́ ṣùgbọ́n kò sí ẹni kọ́ tí ó gbà wọ́n. A ní sí Olúwa ṣùgbọ́n kò dáwọ́n lohun. Mo lu wọn gẹ́gẹ́ bí eruku níwájú afẹ́fẹ́. Mo dà wọ́n síta gẹ́gẹ́ bí ẹrọ̀fọ̀. Wọ́n ti gbà mi lọ́wọ́ ìkọlù àwọn ènìyàn. Wọ́n ti fi mí ṣe olórí àwọn orílẹ̀ èdè. Àwọn ènìyàn tí èmi kù mọ̀ yóò sì má sì mi. Ni were ti won gbo ohun mi won pa ase mimo won. Àwọn ọmọ àjèjì yóò tẹríba fún mi. Aya yóò pa àwọn àlejò won si ti. Wọn sì fi ìbẹ̀rù sá jáde nínu kọ́lọ́fín wọn. Wọn sì fi ìbẹ̀rù jáde láti ibi kọ́lọ́fín wọn. Olúwa wa laye olubukun ni apata mi. Gbigbega ni Ọlọ́run olùgbàlà mi. Òun ni Ọlọ́run tí ó gbé sọ̀ mí, tí ó sì ń ṣẹ́gun àwọn orílẹ̀-èdè tí ó wà ní agbè mi, tí ó pa mí mú kúrò lọ́wọ́ àwọn ọ̀tá mi. Ìwọ gbé.

Kí Olúwa gbọ́ òun rẹ̀ ní ọjọ́ ìpọ́njú. Kí orúkọ Ọlọ́run jákọ́bu. Kí ó dápòpò ọ. Kí ó rán ìrànlọ́wọ́ sí ọ́ láti ibi mímọ́. Kí ó sì ti ọ̀ lẹ́yìn láti sin oluwa. Kí ó sì rántí gbogbo ẹbọ rẹ̀. Kí ó sì gba ẹbọ sísun rẹ̀. Kí ó sì fi fún ọ gẹ́gẹ́ bí i sí èrò ọkàn rẹ̀. Kí ó sì mu gbogbo ìmọ̀ rẹ ṣẹ. Àwa yóò fún ayọ̀ nígbà tí o bá ṣe di aṣẹ́gun. Àwa yóò gbé àṣà wá sókè ní orúkọ Ọlọ́run. Kí Ọlọ́run, kí Olúwa kí ó mu gbogbo ìbéèrè rẹ ṣẹ nísinsìnyí. Èmi mọ̀ wípé Olùwa pa ẹni, àmì òróró rẹ mọ́ yóò gbọ́ láti Ọlọ́run. Mímọ́ rẹ wà pẹ̀lú agbára ìgbàlà. Òwò ọ̀tún rẹ̀ àwọn mìíràn gbẹ́kẹ̀ lèwọ̀n dé ẹ̀sẹ̀. Ṣùgbọ́n àwa gbẹ́kẹ̀lé orúkọ Olúwa, ọ̀run Ọlọ́run. Wọ́n wọlé ní ìyẹ̀kùn, wọ́n sì ṣubú. Ṣùgbọ́n àwa dìde, a sì dúró sísìn Olúwa fi ìṣẹ́gun fún ọba. Dàwà lóun nígbà tí a bá kégbé pé, "À Olúwa, ọba yóò yọ̀ nínú agbára rẹ̀ àti ìgbàlà rẹ̀ yóò ti yọ̀ pé tó. Nítorí pé ìwọ ti fi ìfẹ́ ọkàn rẹ fún un. Bẹ́ẹ̀ ni ìwọ sì kò sì dùn ní ìbẹ̀rẹ̀ ẹnu rẹ̀. Ìwọ ti fi àwọn ìbùkún rẹ kọ́ ní ọ̀nà. Ìwọ fi adé wúrà àti adé ní orí. Òbẹ fún wa iye. Ìwọ sì fún wà ní ọjọ́ gígùn títí ayé ráyè. Ògo rẹ̀ pọ̀ nípasẹ̀ ìṣẹ́gun tí o fi fún un. Ìwọ sì jẹ́ kí ìyì Ọlọ́runlá rẹ̀ wà lára rẹ̀. Dájúdájú, ìwọ sì fi ìbùkún ayérayé fún un. Ìwọ sì mú inú rẹ̀ dùn pẹ̀lú àìrójú rẹ̀. Ọba ni ìgbẹ́kẹ̀lé nínú Olúwa nípasẹ̀ ìfẹ́ ọ̀gá ọ̀gọ́ tí kì í kùnà kí yóò sì padà. Ọwọ́ rẹ̀ yóò wà ní gbogbo ọkàn àti ara rẹ̀ rí. Òwò ọ̀tún wa yóò wà, àwọn tí yóò kórè ara rẹ̀ rí nígbà tí ìwọ bá yọ̀. Ìwọ yóò mọ́ wọn tàbí iná ìléru. Olúwa yóò gbé wọn mì nínú ibẹ̀ru rẹ̀ rẹ̀ àti pé iná rẹ̀ yóò jọ wọ́n. Iná ìyẹ̀rù yóò jọ wọ́n. Ìwọ yóò pa irandiran àwọn ọ̀run kúrò lórí ilẹ̀ àti irú ọmọ wọn kúrò láàárín àwọn ọmọ èèyàn bí ó tilẹ̀ jẹ́ wípé wọ́n ró èrò ibi sí ọ. Wọ́n sì ń pé té ìwa ìká. Wọn kì yóò ṣe àṣeyọ̀rí nítorí pé ìwọ yóò mú àwọn yìí yin wọn. Nítorí pé ìwọ yóò mú àwọn yin wọn padà nígbà tí o bá pinu láti tà mọ́ ní ọfà. Gbigbe ga ni ọ́ Olúwa nínú agbára rẹ̀. A ó kọrin agbára rẹ̀.